Tí mba wà nínú ọkọ̀, rédíò ni mo fẹ́ràn kí máa gbọ́. Torí pé rédíò máa ń jẹ́ ká mọ nǹkan tó ń ṣẹlẹ̀ nínú ìlú. Tí ọ̀nà kan bá da àbí ọ̀nà kan ò da, redio máa je kí ẹ mọ̀. Torí náà rédíò ni màá ń gbọ́ gbogbo ìgbà tí mo ba wà nínú ọkọ̀. Rédíò na wọ́n sì máa ń play àwọn orin tó bá dùn t'èèyàn máa gbọ́

Àmì ìràwọ̀ Libra ni àmì ìràwọ̀ mi. Mo dẹ̀ nífẹ̀ẹ́ ẹ nítorí pé ó jẹ́ àmì ìràwọ̀ kan tó jẹ pé ó ní sùúrù gidi gan an ni. Mo dẹ̀ fẹ́ràn iṣẹ́ àmọ́ ó fẹ́ràn ìgbádùn. Libra ni àmì ìràwọ̀ mi. Libra de jẹ́ ìkan lára àwọn àmì ìràwọ̀ tó dáa jù.

Ẹ gbe eré ìdárayá tí mo gbádùn jù ní FC Barcelona. Player tí mo dẹ̀ fẹ́ràn jù níbẹ̀ ni Messi, tó àmọ́ ó ti kúró ń bẹ̀. Tí wa ní club ìmí sììn, àmọ́ legacy e ò lè kúrò ń bẹ̀ láyé láyé. Nitori náà, person club tí mo fẹ́ràn jù ní Barcelona FC.

Rárá o, mi ò bẹ̀reẹ̀ ìrànwọ́. Ìrànwọ́ látii ọ̀dọ̀ olùṣètò ẹrọ rí. Rárá, mi ò bẹ̀rẹ̀ rẹ̀ rí. Àmọ́ tí, tí díì need bá wà fún mi láti bẹ̀rẹ̀, màá bẹ̀rẹ̀

Bẹẹni, máa ń pa ohun ọ̀ṣọ́ sára torí pé ohun ọ̀ṣọ́ jẹ́ ǹkan tó máa ń jẹ kí ara èèyàn rẹwà dáadáa. Kò dẹ sí ẹni tí kò fẹ́ kí ara òun rẹwà. Torí náà, mo máa n pa ohun ọ̀ṣọ́ sára nígbà gbogbo.

Ọdọọdún ni ọjà tuntun máa n yọ jáde. Ọdọọdún ni tí ọdún yìí dẹ tí yé jáde kọjá, ṣóò tì di ọdún tó ń bọ̀ kí ọjà tuntun tó yọ jáde bí o fi ṣe rí ní ẹ́.

Àìmọ̀ tuntun tí mo fẹ́ kọ́ fúnṣẹ mi pọ̀ o. Láàkọ́kọ́, mo fẹ́ mọ bí wọ́n ṣe ń yan nǹkan tó pè ní crocodile tó mi máa ń rí lórí íńtánẹ́ẹ̀tì pé àwọn èèyàn máa ń ṣe. Mo ti fẹ́ mọ bí wọ́n ṣe ń mixi barbecue sauce tó yẹ pé mi ó ní ní lọ̀ láti lọ máa ra ń ta Kí m mọ bó ṣe ń mix ẹ́ láti ilẹ̀, mọ bó ṣe ń ṣe iyẹn náà. Mo tùn fẹ́ mọ bó ṣe ń lo àwọn nǹkan kan bí air fryer, àwọn nǹkan kan kan bẹ́ẹ̀.

Ọwọ́ ọ̀tún ni màá ń lò àti kékeré ni mo tì ń lo ọwọ́ ọ̀tún. Àwọn tó máa ń lo ọwọ́ òsì wọ́, wọ́n wọ́n wọ̀ pọ̀ rárá àwọn tó bá ń lo ọwọ́ òsì. Àmọ́ tó bá ń lo ọwọ́ ọ̀tún, wọ́n pọ̀ dáadáa torí pé ó ti wà lórí àwọn èèyàn pé ọwọ́ ọ̀tún ló da jù láti máa lò nítorí pé àwọn èèyàn wọ́n nílò ní àti kékeré títi tan fi dàgbà.

Yàrá tí mo máa ń sùn sí ninu ní mo fẹ́ràn jù bedroom. Òun mo fẹ́ràn jù, nítorí pé ibẹ̀ ni mo ti máa ń ṣe gbogbo ìrònú mi, ibẹ̀ mo ti má ń sùn, ibẹ̀ mo ti má ń sinmi, ibẹ̀ ni ó jẹ́ bí to jẹ̀ pé ó wà intimacy jù fún mi. Enikankan o kan jáwọ̀ bẹ́ẹ̀, o n láti gbaye lọ́wọ́ mi náà kó tó wọ bẹ́ẹ̀.

Mo mọ bá ṣe ń fọn dáadáa, kódà mo máa ń fọn lojoojùmọ́. Àmọ́ gbogbo ìgbà ko ni màá ń ṣe e. Nìgbà tó bá wù mí ṣe ni màá ṣe e, ìgbà tí ó bá dẹ́ wù mí, mi ò ní ṣe e. Àmọ́ mo mọ bon ṣe ń fọn. Fífon dé nǹkan to je pé máa ń jẹ́ kíyàn yàtọ̀, ṣẹ̀ bí a tààrà.

À mó máa ń múra sílẹ̀ bí i ìsẹ́jú ọgbọ̀n kín tó pàdé oníbàárà. Mo máa ń tí múra mi sílẹ̀, màá bára mi sọ̀rọ̀, mo mọ ohun tó yẹ kí n sọ, ohun tí ó yẹ kí n sọ, èyí tó yẹ kín ṣe, èyí tí ó yẹ kín ṣe. Mà á deri dájú pé mo wọ aṣọ tó da, mo dẹlọ pẹ̀fuumù tó da, nítorí pé oníbàárà gangan gan gan gan gan oun níṣẹ́. Láìsí oníbàárà iṣẹ́ ò lè lọ.

Mo máa ń ṣe ìpè fídíò dáadáa. Kódà kò sí ọjọ́ kan tó máa kọjá tí mi ò ní ṣe ìpè fídíò. Nítorí pé ìpè fídíò máa ń jẹ́ kí èèyàn sún mọ èèyàn dáadáa. O ma n je kí èèyàn sún mọ ẹni tí èèyàn bá ṣe ìpè fídíò dáadáa, bó jẹ́ olólùfẹ́ ẹ ni, bó jẹ́ ọ̀rẹ́ ẹ ni, mo ní kí ó sún mọ dáadáa.

Má n mu oun ọ̀ṣọ́ dáadáa, toripe oun ọ̀ṣọ́ ó dá, ó máa ń jẹ́ kí èèyàn yàtọ̀ ó sì máa ń mú ẹwà ara jáde. Nítorí náà, máa ń wọ oun ọ̀ṣọ́. Ó jẹ́ góòlù ni, ó jẹ́ silifa náà ni ọ máa ń wọ, títí pé ó dáa.

Bẹ́ẹ̀ni, má jẹ́ ẹ́n ti lórí òfin lè ra dáadáa. Nítorí pé fún ní àlàáfíà ni owó. Ẹni tí ò bá ní àlàáfíà kò ní ní àǹfààní láti jáde pe oun fẹ́ lọ wá owó. Nítorí náà, àlàáfíà mi ni máa ń fi síwájú n gbogbo ìgbà.

Tí pé tí ẹ̀yin ti fọ́ mi gbẹ̀yìn, ẹ̀ẹ̀kan ńkan, lẹ́yìn máa fún mi ẹ̀ẹ̀kan ńkan. Kò n se ǹkan tó máa ń ṣẹlẹ̀ gbogbo ìgbà, bí i ẹ̀ẹ̀kan lọ́dún àbí ẹ̀ẹ̀kan ní ẹ̀ẹ̀kan lọ́dún náà ni. Bóyá tí n bá jẹ ǹkan tó ni súgà púpọ̀ tí mi ò wá fọyín, eyín á kan mí.

Mo máa ń lo ẹ̀rọ ìtàkẹ́jì dáadáa, mo máa ń lo dáadáa nítorí pé ó máa ń jẹ́ kí nǹkan rọrùn fún ìyàn láti ṣe tí wọ́n bá lòó. Nǹkan máa ń rọrùn fún ìyàn dáadáa, à mọ́ tí irun bá dùú lásán.

Ǹkan tóbá gbà ni máa fún. Gbogbo ǹkan tóbá gbà ni máa fún tó bá, tó bá jẹ́ pé mo láti yí ni màá yí, tó bá jẹ́ pé mo láti fò ni màá fò, tó bá jẹ́ pé láti rà ni màá rà, èyí tí bá ń bá wa bẹ́ẹ̀ ni màá ṣe.

Mi ò kí ń tan ìkíni lórí fóòmù. Kí n tó sọ wípé, mi ò rí pé ó jẹ́ ǹkan tó ṣe dandan láti ṣe. Mi ò kí ń tan rárá. Àmọ́ to ba jepe mo rí pé ǹkan tó ṣe dandan láti ṣe ni, mo máa ń tan. Àmọ́ búgbà, mi ò kí n rí bí ǹkan ṣe pato lati ṣe. Torí ẹ ni mi ò ṣe kí ń tan sílẹ̀.

Lákọ̀ọ̀kọ̀ọ̀, mo máa ń lọ sórí íńtánẹ́ẹ̀tì, mo máa rí bí àwọn èèyàn ṣe máa ń ṣe nǹkan tó ń pè ní packaging. Modẹ̀ má lọ ní ẹ̀kọ̀kan lóṣù àbí lọ́sẹ̀ má fiń wò bóyá in tuntun ti jáde package bá rí lórí íńtánẹ́ẹ̀tì, màá apply sórí iṣẹ́ mi, to máa n jẹ́ kó rẹ̀ wá sí dáadáa.

Tíì ni mo fẹ́ràn jù, jù kọ́ filọ. Toripe àti kékeré mi ni wọ́n ti fi tíì kọ́mi. Bàbá bàbá mi, lójú mọ́ lọ bá ji láàárọ̀ báyìí tíì ni. Ẹ máa má ji láàárọ̀ ni aago mẹ́rin, e máa tètè fi gbogbo ilé. Àti kékeré mo tí máa ń mu tíì, so ó tí mọ̀ mí lára.

Mi ki n de l'àkókò o, àkókò tí máa ń dé o máa ń pẹ́, igbà mí ago mẹ́rin, márùn-ún, mẹ́fà mo ṣe máa ń de ni yen, mi ò kí ń dé lákòókò bẹ́yẹn. Mi ò kí ń dé lákòókò rárá, ago mẹ́fà.

Ẹ̀tìn mi dára dáadáa, ẹ̀tìn mi dára. Torí pé mo lè gbọ́ nǹkan tó ń sọ níbí tó bá jìnnà díẹ̀, màá gbọ́. Máa n nu etí mi lóòrèkóòrè, ẹ̀ẹ̀kan lóṣù ni máa n nu etí mi. Torí pé tí yan bá nu etí yẹn jú gan kò da. Tori awon ńkan tí yàn ti letí eyan, wọ́n máa ń dáàbò bò ètí. Bọn to bá ti pọ̀ ju bẹ́ẹ̀ ni kò dá lẹ́kí wọn máa yọ̀.

Mo máa ń fa aṣọ búra búra láti ìgbà tí mo sùn tó bá yẹ pé ìgbà òtútù ni. Àmọ́ tó bá yẹ pé ìgbà tí oru ń pọ̀ ni, mi ò kí ń lo aṣọ ibora tóri kosi nkan tí mo fẹ́ fi ṣe. Àmọ́ nígbà òtútù, mo máa ń lo dáadáa torí mi ò ní ìfẹ́ kó òtútù pọ̀ jù, mo dẹ̀ ní ìfẹ́ kí oru pọ̀ jù.

Mo ti ṣe ọ̀fẹ́ rí, mo ti ríi gbà mí kókó bẹ́ẹ̀ sì ń ṣe iṣẹ́ ọ̀fẹ́ rí nítorí pé má ẹ́ kò titẹ́ ẹni tó mọ̀ mí, àmọ́ nísìnyí àwọn eyan tí mọ̀ mí díẹ̀ díẹ̀ iṣẹ́ ọ̀fẹ́ dẹ́kẹ́ rẹ̀ kò ní ere lórí.

Oṣù kẹwàá ni mo fẹ́ràn jù nínú ọdún, tí wọ́n ń pè ní October. Mo sì fẹ́ràn rẹ̀ nítorí pé oṣù tó bí mi ni ẹ̀. Àmì ìràwọ̀ Ọ̀ṣun náà dàá gan-an, Libra. Àmì ìràwọ̀ Ọ̀ṣun náà jẹ́ àmì ìràwọ̀ tó dára jù ní gbogbo àmì ìràwọ̀.

Nǹkan ti n bá ri lọ̀sán ni màá n jẹ o. Kò sí nǹkan tí mii kí ń jẹ lọ́sán. Igbámi mo lè jẹ oúnjẹ tó wá wúwo, igbámi màá jẹ oúnjẹ tí kò wúwo, igbámi mo lè jẹ òkèlè, igbámi mo lè jẹ ìrẹsì, igbámi mo lè jẹe noodles. Kò sí nǹkan tí mi ò kí ń jẹ lọ́sán. Gbogbo nǹkan tí n bá rei lọ̀sán ni màá n jẹ.

Mo máa ń dájú pé mi ò ṣọ̀rẹ́ jù ní ìdí iṣẹ́ torí àrífín ló máa ń fà. Tí ẹ bá ti bá yàn ṣọ̀rẹ́ jù nídi iṣẹ́, wọ́n ò ní mú ise ẹ gẹ̀gẹ́ bí iṣẹ́ mọ́. O máa di àrífín. Torí ẹ ni mi ò ṣe kí n ṣeré jù lenu iṣẹ́.

Tí bá ti ta ọjà fún ní bara tán, tí bá ti wá rí mọ ní jọ̀mi, màá fún wọn pé ókè o, ọjà tí ẹ bá mi rà o, báwo ni o, ṣe ó dára? Ṣe ẹ fẹ́ràn ẹ́, ṣé o ṣe ẹ rí? Ṣe ẹ gbádùn ẹ́, àwọn nǹkan bẹ́ẹ̀yen bẹ́ẹ̀yen ni màá bèèrè bèèrè bèèrè. Màá tún wa sọ pé okay o, nǹkan bái bái bái ni àwọn rí ní ọjà mi o.

Kò ń ṣe dandan ki ìyàn pawo pamọ, ẹni ti o ba pawo pamọ o n ṣe ara ẹ ni, torí owó ti ìyàn ba ni pamọ, oun ni owó to wùlò fun yan, àmọ owó ti ọwọ ba ti ná, wọn ti nàá na ni, owó ti lọ ni yen, torí na mi ma pawo pamọ dada.

Máa n ṣe yoga, má ṣe yoga àmọ́, gbogbo igba ko ni mo ma ń ṣe. Gba tí bá ready láti ṣe, màá ṣe, tí wọ́n bá lè ready láti ṣe, mi ò ní ṣe. Mọ yoga dá lára, tọ́yẹ máa ń jẹ́ kí gbogbo ìṣàn ara kó sí mi.

Oúnjẹ tí mo fẹ́ràn jù ni àmàlà pẹ̀lú gbẹ̀gìrì àti ewédú. Wọ́n fi ṣe àmàlà, ẹ̀ nìkan tó ń pè ní èlùbọ́. Wọ́n fi ṣe àmàlà, wọ́n máa bómi kaná, tó mi bá tú ọ̀, wọ́n á da èlùbọ́ sí i, wọ́n máa ró ró ró ró, tó máa fi jinná. Gbẹ̀gìrì rẹ́kẹ́rẹ́ ẹwà ló fi ń ṣe. Ewédú jẹ́ ewé kan tó jẹ pẹ́, ó pò. Tí wọ́n bá jẹá, wọ́n máa lọ̀, wọ́n máa ṣe, wọ́n máa fà pẹ̀lú omi ọbẹ̀, wọ́n máa da papọ̀, o máa ń dùn gan.

Má ṣe ètò nǹkan dáadáa. Àgaga tó bá jẹ́ ǹkan tí mo fẹ́ràn, tí mo fẹ́ràn ni, máa ṣe ètò rẹ̀ dáadáa. Torí pé tó ṣe pàtàkì fún nǹkan. Láì ṣètò ǹkan òní lọ dédé ètò wà. Lára ǹkan tó má ń jẹ́ kí ǹkan lọ dédé fún èyàn dáada àti niran ran.

Mo máa ń to gẹ́gẹ́ bí ó ṣe ṣe pàtàkì sí i. Íméèlì iṣẹ́, íméèlì àwọ̀n orẹ́, íméèlì ara, mo máa ń to gẹ́gẹ́ bí ó ṣe se pàtàkì sí i. Tí mo bá dẹ́ ti ka íméèlì bẹ́ẹ̀, tí mo bá rí pé kò ṣe nǹkan tí ó yẹ kí n tọ́jú, mo máa ń delete ẹsẹkẹsẹ kí ẹgbẹ́ ki wọn máa pọ̀ sí ni.

Mo fẹ́ràn láti máa jùlọ ni láti máa lọ jù ní ọ̀dun màmáwó màmá mi. Ibe jẹ́ ibi tó ye pe o rẹwà gan, toye pé àwọn èso tó máa ń bẹ kò ṣe èso tó ti kalẹ̀, èso tó máa ṣe ka lori igi ni ó fresh. Àwọn oúnjẹ tó máa ń bẹ náà ó fresh. Nǹkan tó wa ń bẹ fresh, ohun tó máa ń bẹ náà fresh ni. Torí ẹ̀ kí màá lọ síbẹ̀ nìyẹn.

Mo fẹ́ kọ́ bí wón ṣe ń po àwọn ọ̀dà torípé painting jẹ́ nǹkan tí je pẹ́ o wà lọ́kọ mi láti ṣe. Àmọ́ tí a eyàn bá máa rẹ ọ̀dà, látìta o máa ń wọ́n. Ọ̀dà tí a bá dé po fún ẹ náà, tó bá po dáadáa, ó máa dáa.

Mo máa kí àwọn ènìyàn gẹ́gẹ́ bí àkókò yí jẹ. Ta ba wa ní àárọ̀, máa kí wọn pé "ẹ káàárọ̀". Ta ba wa lọ sọ́n máa ní "ẹ ká sọ". Ta bá de wọ́n lálẹ́, "ẹ ká lálẹ́" ni máa kí wọn. Diẹ tìí ní í ṣe pẹ̀lú bí ìbáṣepọ̀ ẹ̀mi àti eni na ṣe rí. To ba je pe ìbáṣepọ̀, a dánmọ́rán ǹkan dáadáa ni mo máa, mo lè so mọ́ ọ bí kí n gbà á lọ́wọ́. Àmọ́ tí a bá dánmọ́rán, àtọ̀nǹkan ni tí máa ń kí.

Mo máa ń ro rọrùn jinlẹ, máa wá ní arojinlẹẹ tí n bá ti ro sọ́ọ̀tun, ro sósì, màá rí pé okay o. Ǹkan tí mo fẹ́ ṣe yí o. Àtúnbọ̀tán ẹ̀ kò ní da, mo máa pàrọ̀ ọkọ̀ mi. Àmọ́ tí n bá rí pé àtúnbọ̀tán ẹ̀ máa da, mi ò ní pàrọ̀ ọkọ̀ mi rárá rárá.

Máa kúnle, màá sì bu sẹ́kún, tí mo bá mọ pẹ̀ nǹkan tí mo ṣe pé ó kú díẹ̀ káàtò. Kúnlè máa bu sẹ́kún, màá sì tọrọ àforíjì látọ̀do enití mo ṣẹ̀ àti látọ̀do ọlọ́run. Mo se máa ń tọrọ àforíjì niyen, láti inú ọkan mi. Láti salẹ ọkọ̀ mi ló ti máa ń wá.

Tí ì báa mo ibi tí mo bá lọ, mo máa béèrè ọ̀nà. Àmọ́ ibi tí mo báa ń lọ tí ó bá dá mi lójú pé bí báyìí mo ń lọ tí mo de mo pé ibè ní mo ń lọ, mi ò ní béèrè ọ̀nà torí pé mo mọ̀ ọ̀nà. Àmọ́ tí m bá mọ̀ ọ̀nà, mo máa béèrè ọ̀nà torí ẹni tí ń mọ̀ ọ̀nà ń sọnù. Ẹni tí ò bá mọ̀ ọ̀nà ló máa ń sọnù.

Èmi máa ń mọ bí mo ṣe ń kọjú ìdènà ọkọ̀, tí bá ti dúró bá ìpè dènà wà, màá rò ó rò ó rò ó pé ókè ọgbọ́n mo lè dá sí o. Ọ̀nà wọ̀ní mo lè gbígba láti lè kọja ìdènà yìí. Tí bá rò dílẹ̀ dáadáa, ọgbọ́n kan há kàn wá sí mi lórí tí màá fi kọjú ẹ̀

Má n gba email àiwúlò dáadáa. Imi má wà ní spam, imi má wà ní junk, oríṣìríṣí ríṣí ló má n wà, erm àti àwọn tííí newsteller oríṣìríṣí ríṣí ríṣí ríṣí email ni má n gba. Mo dẹ má n delete ẹ ni, má yọ́kùro àwọn tí ó bá wúlò, àwọn tó bá wúlò in má n filẹ ńbẹ̀ ni.

Èkó tó n pè ní geography òun ní feran jù n gbọ́ràn jù máa mú wa nígbà ìwé. Pé geography máa n jẹ́ kí èèyàn mọ bí àgbàlá ayé ṣe rí, ibi tí gbogbo ìlú wà àti bí èèyàn ṣe máa dé bẹ̀ àti orúkọ wọn. Gbogbo ẹni a máa ń kọ́ ní geography. Ǹkan to jẹ́ kí n fẹ́ràn geography nìyẹn.

Àwọn ohun èlò tó ṣe pàtàkì ní ibi iṣẹ́ mi ni iná, èédú, ẹran adìẹ, ata àti ẹran ògúnfe àti ẹran tòlótòló náà. Àwọn nǹkan tí wọ́n máa lò jù ní ibi iṣẹ́ mi ni yen.

Nígbà mi, mo lè yá lọ́wọ́ ọ̀rẹ́ àbi kì ń yá lọ́wọ́ àwọn òbí mi, àbi kì ń yá lọ́wọ́ àwọn oníbàárà mi. Tí m bá dẹ̀ ti ń tajà tí owó ti ń wọlé, màá máa dàpàdà fún wọn. Mo se máa ń ṣe è níyẹn.

Mo ti lọ sí ọjà ní àná, àná mo lọ sọ́jà gbèyin. Ọjà ṣe pàtàkì ní iṣẹ́ tí mò ń ṣe, torí àwọn nǹkan tí máa ń lò ó lè tán lójijì ń gbà mí. Máa sáré lọ sọ́jà sì lọ ra sí, torí ná ọ́ dára kí ọjà súmọ́.

Iṣẹ́ tí máa ń ṣe máa ń pọ̀ o, o máa ń to wákàtí méjìlá mo máa ń fi ṣiṣẹ́. Tori nígbà mi mo lè bẹ̀rẹ̀ iṣẹ́ ní ago méje lálẹ́ fi ṣiṣẹ́ wo ago mẹ́fà láàárọ̀. Jẹ́ mákà sì mookanla beyen. Ìgbà mí tí ọjà ò bá dé ya, igba mi ago márùn-ún, ago mẹ́rin láàárọ̀ ó ti ṣetán.

Mi ò mọ̀ bó tí ń ṣe o, àmọ́ mo mọ àwọn èèyàn tó mọ̀ bó tí ń ṣe dáadáa. Gbogbo ìgbà tí mo bá dẹ̀ nílò láti ṣe mo mọ àwọn tí máa lọ ń bá tá má bá mi ṣe. Àmọ́ èmi fúnra mi mi ò bán ṣe ń ṣe. Ó jẹ́ ará nǹkan tí mo fẹ́ kọ́ bó se ń ṣe, mo dẹ̀ máa kọ́ láìpẹ́ láì jinnà.

Wọ́n máa ń bá wọn ṣiṣẹ́ bí ọ̀rẹ́, ṣẹ́ ọ̀rẹ́. Àmọ́ mi ò kí ń bá wọn ṣe eré jù. Nítorí pé tí eré bá ti pọ̀ jù, wọ́n máa fa àrifin ní ibi-iṣẹ́. Mi ò de kí ń bá wọn, mi ò dẹ kí ń lejú jù. Bí ẹni to bá lejú, wọ́n máa rò pé eleyi kò ń ṣe ẹni, ẹni tí ó wà friendly.

Mo máa ń di ọjà bọ̀ dáadáa nígbà tí mo wá ní ọkọ̀ nítorí pé ọjá ṣe pàtàkì gan. Bàbá Olójà ní mí báyìí. Bí m bá ń ló láti ọ̀ja tí ń bá ń bọ̀ mo ní láti di ọjà dání torí mí o lè sọ pá lọ, mí o dé lè sọ pá bọ̀

Má n, mi máa ń wo ètò tẹlifísàn dáadáa. O wa lára àwọn nǹkan tí máa ń fi ń sinmi. Tí n bá ti tan television, tí n bá ti ń wò bẹ́yen, ọkàn mi máa ń balẹ̀. Bí bá de tò bá ń pa pelẹ́rìn-ín mi, màá máa rẹ́rìn-ín, inú mi a máa dùn, ọkàn mi a sì máa balẹ̀. Nítorí náà, mo máa ń wo eré ètò tẹlifísàn dáadáa.

Ara àwọn ìdojúkọ tó wà ní ibi iṣẹ́ mi ni tí ènìyàn bá ti ṣe ìtàn ọjà sílẹ̀ kí oníbàárà máa wá. Ó jẹ́ ǹkan tó máa ń dùn yàn, ó jẹ́ ǹkan tó máa ń ká yàn lára. Tí ènìyàn máa dúró wákàtí kan, wákàtí méjì kí ènìyàn máa rí oníbàárà kankan. Ó máa dàbí bá pé gbogbo, gbogbo agbára tí ènìyàn fi sínú iṣẹ́ wà, bi igba pe òun wasting ni.

Mo máa ń fún un ní ẹ̀jẹ̀ tẹ́lẹ̀ tẹ́lẹ̀. Àmọ́ nígbà tí mo rí pé ẹ̀jẹ̀ tí èèyàn bá fún un, wọ́n máa lọ tà fún àwọn tó bá nílò ẹni, àti gbà ẹni mo sì fi fún yan mọ. Torí àwa ta bá fún wọn léjìí ọ̀fẹ́ ni a maa n á fún wọn. Àmọ́ tí ẹni tó bá nílé bá wa dé, wọ́n máa tà á fún lówo ńlá ńlá ńlá. Àti igbayen ni mo ti, mo ti dáwo ẹ̀ dúró tí mi o ti fún wọn ni tiwon.

Mo máa ń mu, mo máa ń mu àwọn èlò ìlera dáadáa tó rí pé àlàáfíà ṣe pàtàkì. Tí o bá sí àlàáfíà, kò lè sì òwò, kò lè sì nǹkan kan. Torí ná mo máa ń tọ́jú àlàáfíà mi gan an ni, mi kí n fi ṣeré. To ri e mo ṣe máa ń mu àwọn èrò ìlera.

Mo máa ń ṣisẹ làti ilé le kọ̀ọ̀kan. Bí ti mo bá ní delivery àbí tí mo bá ní order nígbà tí mo báa wà nílé, mo máa sáré se ni ilé, máa de lọ deliver e fún ẹni tí ó bá order. Àmọ́ ohun tó pọ̀jù nínú iṣẹ́ ju ní ti ibi iṣẹ́ mi.

Mo ní ìrúngbòn, mo ní àmọ́kò pọ̀ tó bí mo ṣe fẹ́ kó pọ̀ tó. Mi ò dẹ̀ kí n gé torí mo fẹ́ kó pọ̀ sí. Gbogbo ǹkan tóyẹ kí ẹ̀yàn lò sí irùngbọ̀n tán sọpé o da ni mo lòsí àmọ́ síbẹ̀ náà kò ó pọ̀. Mo sì fẹ́ kó pọ̀.

O ti ṣe díẹ̀ tí mo ti lọ gbeyin, o ti pẹ́. Àmọ́ mo gbìyànjú láti lọ sí ẹ̀kan láìpẹ́ láìjìnnà, tí kò jìnnà jù sí ọ̀dọ̀ mi. Mo ti ń ṣe ito ẹ lọ́wọ́, kò dẹ̀ ní pẹ́ bọ́ọ̀sì, b'ó bá dẹ̀ ti bọ́ọ̀sì, máa lọ.

Mo máa ń kọ́ jókòó náà, mo máa ń wo ìṣorò náà bí kí lo lè fa ìṣorò yìí tó fi wá ayé. Tí eyan bá ti mọ ìṣorò àti ǹkan tó fà á, ìyẹn ló máa wá jẹ́ kí èèyàn mọ bí èyan ṣe máa face ẹ, bí èyan ṣe máa yanjú ẹ.

Owó náà ni mo ń tọ́jú sínú àpò owó. Amọ̀ ní sì ń kò sí ẹni tí ó ń lo àpò owó mọ́. Online gbogbo èèyàn tí ń ṣe gbogbo transaction tan bá fe ṣe, kò sí ẹni tí ó ń lo àpò owó mọ́ báyìí. Àmọ to bá jẹ bí ti tẹ́lẹ̀ ni, inu àpò owó mi. Owó ló máa ń kúnú ei.

Mọ́ fẹ́ràn ounje tó ní ata dáadáa, tori pé àti kékèré ni wón ti fi ata kọ mí. Ní èdè mi ó dẹ ní òwe kan ti wón máa ń sọ pé "ẹmi tí ó bá jẹ ata, ẹmi yẹpẹrẹ ni." Tio tumọ̀ sí pé ẹni tí ó bá fẹ́ran ata tio kì n jẹ ata, ẹni náà kò lè dáńṣá kíá.

Rárá mi ò fẹ́ràn rara, tí eyan bá bá mi jiyàn, máa ń fi lẹ̀ ni. Tóri eyàn ọ mọ bí i tí ó lè gbajade. Àwọn kan wà ye pé wọ́n, wọ́n ò lè mú mora tí eyan bá n bá wọn jiyàn, ní pé wọ́n máa ń kánra ni wọ́n ni ámu mora rara.

Bẹ́ẹ̀ni, mo ní gbàgbọ́ nínú àwọn ìgbàgbọ́ atọwọdọwọ. A mọ gbogbo ẹ̀kọ́ ni mo ni igbàgbọ́ ninu ẹ, àwọn tó jẹ́ pé ó ṣe é gbọ́ s'eti, mo nígbàgbọ́ n nu ẹ pé "Yes, possible." Àmọ́, àwọn tí mi ò, tí ó ṣẹ gbọ́ s'eti, to jẹ pé kò bá ayé isìn mu, mi ò nígbàgbọ́ nínu rẹ̀.

Rárá o, mo máa ń jẹ ẹran, kò sí ẹran tí mi ò kí ń jẹ. Àfi ẹran ejò àti ẹran ẹlẹ́dẹ̀. Gbogbo àwọn ẹran tókù gbogbo ẹni máa ń jẹ. Mo ṣẹ nífẹ̀ẹ́ ẹran gan, mo nífẹ̀ẹ́ ẹran gidi gan ni. Lójúmọ́ ni mo máa ń jẹ ẹran. Kò sí ọjọ́ kan tó máa kọjá tí mi ò ní jẹ ẹran.

Àṣà kan tó ẹ̀bi mi máa ń ṣe, wón máa ń pè ní kilajulu. Ẹ̀pẹ̀ lọ́ de ti máa ń ṣe. Àṣà náà jẹ́ àṣà kan tó jẹ́ pé ìjìnlẹ̀ ẹ̀pẹ̀ ni wọ́n ti ń ṣe àṣà yẹn. Àṣà yẹn ti wà láti ọdún ayé báyé. Ó dáwọn bàbá bàbá bàbá bàbá bàbá bàbá bàbá bàbá mi wọ́n ti ń ṣe àṣà yẹn. Wọn sì máa ń dùn torí eré máa ń pọ́n ń bẹ, oúnjẹ máa ń pọ́n ń bẹ, ọ̀rẹ́ ará ibodè máa wá papọ̀ ni wọn máa ń ṣe.